Rantí igbá ọmọdé tí mo rántí ni ijọ́ kan tí mò ń bọ̀ láti ilé ìwé. Wọ́n á rán mi pé kí ń ra àkàrà wá tí màá ti ń bọ̀. Mo wá lọ ṣeré, mo lọ gbá bọ́ọ̀lù pẹ̀lú àkàrà tan ran mí. Àkàrà wa dànù. Àáyà mi wá ń já, mi o mọ bi máa ṣe lọ sọ fún wọn nílé pé mo ti da àkàrà nù. Mo wá pẹ́ ń ta titi-titi-titi-titi-titi di alẹ́ pátápátá. Àwọn òbí mi gan àyà wọn ti ń jà pé kí ló ṣẹlẹ̀ àwọn o ri ọmọ yìí. Nígbà tí mo wá délé, màá sọ fún wọn pé, à, pé mi wọ ọkọ̀ àwọn gbọmọgbọmọ Pe gbọmọgbọmọ gbé mi, wọ́n wa lọ já mi síbi tó jí iná. Pé mo máa fẹsẹ̀ rìn bọ̀ láti ibẹ́ẹ̀. Wọ́n gbogbo nnkan tí wa lọwọ mí pátápátá, nítorí ẹ ni wọ́n ṣe bèrè àkàrà lọ́wọ́ mi. Gbogbo igba tí mo ba rántí, mo máa ń rẹ́rìn-ín ni.

Rárá o, mi ò ní aṣọ wíwẹ̀ o. Tí n bá fẹ́ wẹ́, mi máa ń wẹ́ láì wọ nǹkan kan nítorí pe mo gbàgbọ́ pé kò sí àǹfààní láti máa wọ aṣọ fún wíwẹ̀. Iwẹ jẹ́, ìwẹ jẹ ǹkan tí èèyàn máa láti fọ gbogbo ara èèyàn, gbó gbogbo ara èèyàn pátápátá látòkè dé ilẹ láì fi'bi kankan sílẹ. Àmọ́ tí ẹ bá lọ aṣọ wíwẹ̀, ọ̀la wọ́n bí ǹkan tí wọn yóò lè dé, torí náà mi ò gé lọ aṣọ wíwẹ̀ rárá mi.

À, ọ típẹ́ o ti lé ní ọdún mẹ́fà tí mo ti lọ sí ilé ìkàwé gbẹ̀yìn. Nítorí pé gbogbo ǹkan tí mo fẹ́ kà, mo máa ń kà á lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ilé ìkàwé tó dẹ̀ wà ní agbègbè mi àti ilé ìwé tí mo ti ṣe ilé ẹ̀kọ́ gíga, àwọn ìwé tó wà n bẹ̀ àwọn ìwé àtijọ́ ni, ko si àwọn ìwé tọ ṣẹ n sìn ti ń níbẹ̀. Nítorí náà mi ò kí n lọ síbẹ̀ rárá. Íńtánẹ́ẹ̀tì mo ti máa ń ka àwọn ǹkan tí n ba fẹ́ kà.

Mi ò ní ẹẹkan pàtó tí mo máa ń lò. Ké ìrìn tó bá dára, tí n bá rí tí mo bá fẹ́ràn òhun ni màá lò. Mi ò ní ẹ̀yokan tí mo fẹ́ràn jù, abi ẹyokan tí mo gbádùn kí màá lò. Gbogbo ẹ̀ ni mo máa ń lò bá ti dà.

O ma tó wákàtí mẹ́rin tabi márùn-ún tí màá wo ojú ìbòjú tó jọjú mọ́, torí pé ó jẹ́ ǹkan tó máa fún mi ní relaxation tí baa n ṣe, to ri náà ni màá n ṣe lórekòrè, màá n ṣe dáadáa tí n bàá ní kí n ka, o máa tó wákàtí mẹ́rin márùn-ún mo fi máa wò.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣọdẹ rí àmọ́ ó ti pẹ́, gbọ̀ná mo sì wà ní kékeré. Èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń ṣọdẹ, a máa ń mú òkìtè, ìgbín, à ẹmọ́ àwọn nǹkan beyen la máa ń mú, àwọn kéke kékeké. Àmọ́ ọdẹ ńlá ńlá bíi agbọ̀nrín àwọn nǹkan beyen a kì í mú, tí ọmọdé ni wọ́n ń gba yẹn. Ṣùgbọ́n àwọn òkìtè, ẹmọ́, ìgbín àwọn nǹkan kékeré beyen la máa ń mú.

Tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo máa ní ìṣòro láti rántí àwọn àdéhùn mi. Àmọ́ àti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ tí n ṣẹ́ẹ̀tì reminder pé tí bá, nígbà tí mo bá ní àdéhùn pé màá ṣe báì báì báì báì, màá ti ṣẹ́ẹ̀tì reminder sórí fóònù mi pé okay ó, ọjọ́ báì báì màá ṣe báì báì yí. Ìyẹn o máa rọ̀mílétí àti gbá tí mo ti ṣe bẹ́ẹ̀ mi ò kí ń gbágbé àdéhùn kankan mọ́

Rárá o, níbi iṣẹ́ tí mi wọ́n ń gba ìlúwẹ̀ẹ́. Amọ tó bá sé pé wọn gbá ni O ní, o lè jẹ́ pé máa ti wọ̀, àmọ́ ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, wọ́n ò gba irú nkán bẹ rárá, rárá, rárá, rárá ni. Òfin tí wọ́n bá dè múlẹ̀ níbi tí a bá ti ń ṣiṣẹ́ óùn ni a máa tẹ̀lé. A dẹ gbọdọ́ lódi ṣófin.

Tó bá ṣe wá naa ni mo ṣe máa ń gbàá. Tó bá wá ni olókè máà gbàá, tó bá wá ní ìsàlẹ̀ náà màà gbàá. Ṣẹ̀yìn mi ò kí ń yọ̀bọ tó bá ti jẹ́ oyin ata mi ò kí ń yọ̀bọ. Tó bá ṣe gbé wá, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń gbàá, tó bá ṣe jẹ́, bó ti jẹ́ ẹ kó ṣe eré nìyẹn.

Àì mú fẹ́ran ẹ dáadáa, dáadáa, dáadáa. Mo fẹ́ran ẹ mo sì máa ń ṣe dáadáa. Àmọ́ wọ́n ní tí iyań bá n pọ̀ jù kò kí ń dá. To ri ẹ naa mii kì í n ṣe púpọ̀ jù, mo máa ń ṣe lóòrèkóòrè. Àmọ́ máa ń rí i pé mi ò ṣe jù.

Te ba naa wo sí mi, màá gbà á. Mi ò ki n yọbọ fún yan náà. Tí wọ́n bá ṣe lè rán wọ́n sí ẹ̀mí ẹnikẹ́ni, àtọmọdé àti àgbàlagbà, àti obìnrin àti ọkùnrin, àtẹbí àti ará, àti ẹni tí mo mọ̀ rí, àti ẹni tí mi ò mọ̀ rí, tí wọ́n bá gbé wá fún mi, màá gbà á. Torí pé ọ̀kan ni gbogbo wa.

Ah! Ó ti pẹ́ tí mo ti kọ́, nítorí pé ní ibi iṣẹ́ mi, ẹni tó ń ṣe tí ó jẹ́ pé iṣẹ́ ẹ ni kan máa kọ́, wọ́n ti yàn. A tó kó ibi iṣẹ́ oní káluku yàtọ̀ síra wọn. Tí ń bá ní kí ń kò, ó má dá bi mo gba isé òní sé sé, torí e mi o kí ń kò, tori ènì to máa ń kò won tí ní ó.

Mó máa n kọrin gélé dáadáa, mó máa ń kọ dáadáa. Àmọ́ òun mi ò rẹwà ò, mi ò ní parọ́. Àmọ́ mo fẹ́ràn kín máa kọrin gélé dààdàà tí máa ń bá ní baluwe, orin ni máa ń ṣiṣẹ́ ni ó máa ń ṣe. Àmọ́ òun mi ó dùn.

À kò rọrùn o, nítorí ó máa ń pẹ́ kí n tó sùn. Ìgbà mí, mo lè má ṣe sùn títí di aago márùn-ún. Àbí aago mẹ́rin, n gbà mì aago mẹ́fà làárọ̀. N ṣí tó jí àsìkò ó ti lọ. Nítorí náà kò rọrùn fún mi rárá rárá ni.

Àwọn òpó ayélujára ó pọ̀, ó pọ̀ tó wà. But mí o rántí gbogbo ẹ̀, ó pọ̀, ó pọ̀ gan an ni. O dẹ ni, o ní kaluluku dẹ́ ni eyi tó bá fẹ́ rùn.

Ní aṣalẹ kí n tó sùn, màá kọ́kọ́ wẹ, tí n bá ti wẹ tán màá fọ ẹnu mi. Màá fọ́ ẹnu mi tán màá ṣàdúrà. Bí mo bá ti ṣàdúrà tán, màá wa róonu gbogbo ǹkan tí mo ti ṣe kojó tó kọjá. Eyí tó bá ń rákò di ẹ ká tó màá kọ́, èyí tó bá dà màá kọ́. Bí mo bá ti ṣàdúrà tán, màá wa rónu gbogbo ǹkan tí mo ti ṣe ọdún tó kọjá.

Bẹ́ẹ̀ ni, mo ní ìwà tó dára tá bá jẹun, to je pé àti kékeré ni wón ti fi kọ́ mi. Ìgbà tí eeyan bá jẹun, nǹkan bá bá ẹ ni kí ẹ̀eyan má ṣe, nǹkan bá bá ẹ ni kí ẹ̀eyan má ṣe. Àti kékeré ni o ti mo mi ń lára, àti kékeré ni mo ti ní ìwà tó dára níbi oúnjẹ.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣe àmọ́ káàdì tí mo ní, èyí tó bá mi ṣé, ó ṣe àṣìṣe. Phone number ọ̀tọ̀ ló fi si, tó ri ẹ ni káàdì náà mi ò kí n lò. Màá mu lọ láti lọ ṣe imi, tí máa dẹ máa lò. To jẹ pé number yẹn máa correct tí máa ma lò fún ara mi.

Mi kì í n jẹ́ kí fóònù mi gbóná. Ó máa ń gbóná fúnra ẹ nígbà mí. Igbá mi tí bá ti tẹ́, tẹ́, tẹ́, tẹ́, tẹ́, igbá mi tí bá ti ló, ló, ló, ló, ló, ó máa bẹ̀rẹ̀ sí ń gbóná. Tí ó bá dẹ́ ti gbóná beyen, màá gbé lè ní tàbí kí n gbé sínú fridge. Kan nu méjèèjì ni. To bá tí wá tutù díẹ̀, màá tún gbe, màá tún bẹ̀rẹ̀ sí ń lò padà.

Bí a bá fẹ́ yọ àwọn alábàáṣiṣẹ́pọ̀, ǹkan mẹ́ta ni màá ń wò bó ṣe máa ń ṣiṣẹ́ kárakára sí. Tíló bá jẹ́ ẹni tó ní odòdó ni, tó bá dẹ̀ jẹ́ ẹni tí ó kìí parọ́. Nkan tí màá ń wò nìyẹn. Torí ǹkan mẹ́ta yìí ló ṣe pàtàkì jù ní òwò kankan.

Rárá, mi ò ní gíláàsì ọ̀rùn nítorí pé mi ò kí fi bẹ́ẹ̀ jáde ní ọ̀sán. Nítorí ẹ mi ò ní gíláàsì ọ̀rùn. Gbogbo ìgbà, nígbà tó bá jùlọ, irọ̀lẹ́ tàbí alẹ́ ni máa ń jáde. Mi ò kí fi bẹ́ẹ̀ jáde lọ́sàn án torí ẹ ni mi ò ṣe ní gíláàsì ọ̀rùn.

Tí mo ti lọ sí ibi orin sìn, ó ti ṣe díẹ̀ àti tó bí ọdún mẹ́rin sẹ́yìn. Mo sì wà ní ilé ìwé gíga nígbà náà tí mo lọ sí ilé orin. Alákọrin kan wá sí ilé ìwé wa tó wáa kọrin.

Máa fún wọn ní owó àfikún tí a bá ṣe dáadáa àti tí àjọ̀dún bá wà. Boya ọdún Kérésìmesì àbí ọdún tuntun, àbọ́dún iléyá àbí Easter, máa fún wọn ní owó àfikún díẹ̀ díẹ̀ nígbà yẹn, káwọn náà fi yín kínú won ba lè dùn. Bẹ́ẹ̀ mo se máa ń ṣe.

Rara ó mi ò kí ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó mò máa ń ka nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni. Àmọ́, èmi náà ti ní plàǹs láti máa kọ́ ǹkan sórí Íńtánẹ́ẹ̀tì. Fún anfaa ni àwọn tí ò bá mọ̀ kò bá lè mọ̀. Àmọ́, mi ò tí ì ní ayé láti ṣe ń sìn. Àmọ́, ó wà lára ǹkan tí mo fẹ́ ṣe lọdún tó ń bọ̀.

Àṣẹ tí mo kẹ́yìn ṣe ò dá gan ni, àwọn tí mo ṣe fù gán. Wọ́n sọ pé àwọn nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn, pé àwọn wọ́n ní perfectly done. Wọ́n gbádùn ẹ̀ dáadáa inu wọ́n sì dùn fún iṣẹ́ tí mo ṣe. Wọ́n fẹ́ràn ẹ̀ gan, wọ́n tun máa sọ pé màá tún máa bá wọn ṣe sí o, màá bá wọn ṣiṣẹ́ sí i láìpẹ́.

Mo ṣì sunkún ní ọjọ́, ọjọ́ mẹ́ta sẹ́yìn, torí pé tí nǹkan rárá bá ṣẹlẹ̀ lọ bí mo ṣe fẹ́ kó rí lọ àbí tí nǹkan ìjàmbá, abi nǹkan tí ń ba lérò bá ṣẹlẹ̀, to ẹ́ pe mii dè mọ nǹkan tí n fẹ́ ṣe mọ́, màá kán sunkún ná. Isunkún fún, fún ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú ogún, màá sunkún dáadáa, màá wáa ronu nǹkan tí mo fẹ́ ṣe. Igba mi ẹkún máa n ṣí ẹ̀mí èèyàn sí nǹkan to yẹ ko ṣe àmọ́ tí ó bá mú ẹkún yẹn dání tí ó bá sùn, kò ní lè process ẹ̀

Mo máa ń gun ọkọ̀ ojú omi dáadáa, àmọ́ kò sí àwọn ńláńláńlá, àwọn kéékèèké ni. Kò ní ṣe ọ̀nà gígùn, ọ̀nà tí kò jìnnà púpọ̀ ni, bí i wákàtí kan àbí ìṣẹ́jú ọgbọ̀n. Àmọ́ kí èèyàn máa gun àwọn ọkọ̀ ojú omi ńlá láti ìlú kan lọ sí ìlú kan, mi ò ṣe èyí.

Má ma sùn lọ́sàn-án dáadáa. Orun ọ̀sán gan jẹ́ nǹkan lára àwọn ohun tí mo fẹ́ràn jù, nítorí tí ènìyàn bá sùn lọ́sàn ó máa ń dùn kò ní sí disturbance kankan. Orun ọ̀sán dé da fún ára, ó máa jẹ́ kí ọpọlọ, gbogbo ara kó sinmi, ó dá gan fára.

A máa dáhùn fóònù níbi iṣẹ́, a máa dáhùn pé, "hello o, a and a grills o, kíni mo lè ṣe fún yín o? Kí le fẹ́ ká bá yín ṣe? Báwo ni a ṣe le ràn yín lọ́wọ́ lenìí?" Mo se máa ń dáhùn nìyẹn. Àwọn lo ń máa sọ pé nǹkan báìbàì làwọn fẹ́ ká ṣe fún wọn, nǹkan báìbàì làwọn fẹ́ ṣe, a máa sì ṣe é fún wọn.

Mo ní ètò láti ṣe, àmọ́ owó ni ó ń dí mi lọ́wọ́. Àti pé iṣẹ́ mi tí ń múlẹ̀ tó nílùú yìí ni bi mo ṣe fẹ́ kó múlẹ̀ tó. Bí ó bá ti múlẹ̀ dáadáa, tó ti múlẹ̀ to jẹ pé wọn ti mọ ní ìlú mọ̀ọ́ká, máa ṣe.

Mi o, mi mo jẹ́ eni ǹkan to jẹ́ pé mo máa ń gbagbe nkan dáadáa. Àmọ́ tí n bá ti ní ọ̀rọ̀ kankan tó jẹ́ kí n rántí, màá kọ́ lẹ̀ máa save e lórí reminder mi àbí lórí note mi. Tí n bá ti ń check e lórekoore máa máa rántí. Torí náà, mo rí save sí note mi àti orí reminder tó máa ń dún lórí fóònù pé bye bye bye. Mo sì máa ń ṣe ilẹ̀ mi lẹ́kìí gba ìbín kankan.

Bẹ́ẹ́ni mò ti ṣìnà dáadáa, dáadáa tí ń bá wọkọ̀, àgaga tí n bá de lo síbìkan nígbà àkọ́kọ́ tí mi ò dé rí, mò ti ṣìnà rí dáadáa tí mọ́ máa beẹ̀re ọ̀nà. Bí bá máa ṣe dé ìbàì, bá máa ṣe dé ìbàì, bá máa ṣe dé bíbàì, tí wọ́n bá ṣe máa dúró fún mi, nígbà mí ń wúgùn màá fi máa lò, ibi tí ó dé sí Ọlọ́run máa ń gbé wọn gbà nígbà mí.

Ìgbádùn mi ni kí n ní sì mi, kí n jẹ oúnjẹ tó da, kí n sì máa wo eré bọ́ọ̀lù. Ìgbádùn mi nìyẹn. Nkan tí mo sì fẹ́ràn jù láti ma ṣe nìyẹn. Kí ma ní kin ní ìsinmi tó da, kí n dẹ̀ jẹ oúnjẹ tó da, kí n mu nkan tó da, kí n dẹ̀ ma wo eré bọ́ọ̀lù. Bí mo ṣe fẹ́ràn kí n ma sinmi tèmi nìyẹn.

Àwọn tí mo fẹ́ràn jù ni ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi. Àwọn ni mo fẹ́ràn jù nítorí pé kò sí bí nǹkan ṣe máa burú sí àwọn ẹbí mi, wọ́n ò ní fi mí lẹ̀. Kodẹ si bi nǹkan ṣe máa burú si fún wọn náà, èmi náà miò ni fi wọn lẹ̀. Àjọ wa sílẹ̀ ayé yìí náà ni àjọ wa. Àwọn tí mo mọ̀ láti ìgbà tí mo ti wá kékeré nìyẹn. Àwọn dẹ́ momọ tìtì tí mo fi dàgbà.

Tí n bá ti rí credit alert àbí tí ǹnkan bá ṣẹlẹ̀, tí ó jẹ́ pe ó fa ẹrìn. Boya àbí mo ń wọ́n nnkankan lórí tẹlifíṣàn àbí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, lórí fóònù mi, to funny, mo máa, mo máa rẹ́rìn. Àbí tí iṣẹ́ kan tí bá ń ṣe lọ́wọ́, tí ọ́ bá ti bọ̀ síi, mo máa rẹ́rìn.

Rárá o, mi ò ní, mi ò ní nọ̀, mi ò ní rárá. Àmọ́ mo ní àwọn ọ̀rẹ́ tó ní púpọ̀, ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ won si máa fi ń yangàn. Àmọ́ ẹ mi ò ní, mi ò mọ̀ dí tí mò ń ṣe ní. Orúkọ mi ni gbogbo eeyan máa ń pè mí, mi ò ní, mi ò ní rárá, rárá, rárá, rárá. O de máa ń wu mí kíni ní ṣá.

Mi ò kí ń mu òògùn lójoojúmọ́, àmọ́ ijọ́ ti dókítà bá ní pé mu òògùn báìbàìó fún ìgbà báìbàìó ni màá mú. Àmọ́ tára mi bá yá tí nkankan o bá ṣé mi, mi ò kí ń mu òògùn torí mo jẹ́ ẹnìkan tí ò fẹ́ràn òògùn láti ilé. Mi ò fẹ́ràn òògùn, mo fẹ́ràn abẹ́rẹ́ ju òògùn lọ.

Rárá mi ò kí n pàdé ẹ ó, mi ò kí n pàdé ẹ rara. Mi ò mọ ìdí náà mọ̀, mi ò kí n pàdé ẹ rara rárá ni. Mi ò ti ẹ pàdé ẹ rí. Mi n ti e mọ bó ṣe máa n rí tí n bá pàdé ẹ. Àwọn òún mo mọ pé kò se ǹkan ti ó bad.

Mi ò ní aṣọ otutu, torí pé ibi ti ìlú tí mo wà, oru á ń pọ̀, oru pọ̀ gan ní ìlú yìí. Mi ò ní aṣọ otutu, mi ò sí níbi tí òtútù wà. Aṣọ otutu tí mo ní mo ti fún àwọn èèyàn. Torí ìlú yìí kò sí òtútù b bẹ́ raara ni, èèyàn ọde le máa wọ aṣọ otutu ní ibi tí kò tutù. Òluwa ẹ a máa la gúni.

Mo máa ń fin tùràrí torí mo fẹ́ràn òórùn ẹ tó máa ń jáde tí n ba fi tùràrí. Ó máa ń jẹ́ kí gbogbo ilé kó rùn dáadáa, ó sì máa ń jẹ́ kí àwọn ẹ̀mí burúkú kó korò. Ǹkan tí mo gbọ́ ni yen, àmọ́ tóri òórùn ẹ ni emi ṣe máa ń lò, torí ó máa ń fún ilé ní òórùn tó dáa.

Rárá o, ojójúmọ́ ni máa ń lo. Lójúmọ́, àfi tí ó bá bàjẹ́ àbí tí n máa ní àsìkò láti lò nìkan ni. Àmọ́ tí àsìkò bá wà tí kò dẹ bàjẹ́, mo máa ń lò ní ojúmọ́. Mi ò dúró ọjọ́ kan rí láì lò torí pé iṣẹ́ tó ń ṣe pọ̀

Bàtà tí máa ń wọ̀ ni bàtà kan tí wọ́n pè ní crocs, tí máa ń wọ̀ jù nígbà tí a bá fẹ́ ṣiṣẹ́. Bàtà náà ó rọ̀, kò den tete bàjẹ́, o lè wọ̀ ní òòrùn, o lè wọ̀ ní òòjọ́, ó detun wa rẹwà. Nítorí náà mo sì máa ń wọ crocs.

Mo ní ìgbàgbọ́ kan pé tí eyan ba fẹ́ mọ bí wọ́n ṣe ń kọjú ìṣòro, kí eyan kọkọ mọ nǹkan tó ń fa ìṣòro yẹn. Tí eyan bá sì lè mọ nǹkan tó ń fa ìṣòro yẹn, ìbi ti ìṣòro yẹn ti wá, eyán máa mọ ọgbọ́n tó máa lò láti kọjú ìṣòro náà.

Bẹ́ẹ̀ ni, óri máa ń fọ́ mi dáadáa. Torí pé mi ò kí ń sùn, bó se yẹ kí se máa sùn, óri máa ń fọ́ mi dáadáa. Àmọ́ tí bá ti sùn dáadáa, tí bá wá jí, ó máa lọlẹ̀. Bí tí bá ti lo pain kì ná kérekérekè kan, ó máa lọlẹ̀. Àmọ́ óri máa ń fọ́ mi dáadáa.

À, mo fẹ́ràn láti máa lọ sí etí okun dáadáa. Nítorí pé atẹ́gùn tó wà bẹ, ó máa ń ṣe ara láńfààní, ó sì máa ń jẹ́ kí ara relax. So, mo máa ń fẹ́ràn láti máa lọ síbẹ̀ Torí inu mi máa ń dùn gbogbo ìgbà tí bá lọ sí etíkun. Ẹnu mi máa ń dùn, ara mi ni dẹ máa ń ja ṣáka. Torí atẹ́gùn tó da, atẹ́gùn tó dẹ dùn ni atẹ́gùn náà.

À mo fèrán ìṣe ìtà gbangba dáadáa, àmọ́ kó má jẹ ìṣe tí ó ní tó wà lábẹ́ oòrùn. Tí ó bá yẹ pé ibòdí wà n bẹ̀, tó má bori. À mo fèrán ìṣe ìtà gbangba dáadáa, àmọ́ tí ó bá yẹ pé iṣẹ́ to ẹ pé ita inu oòrùn ni, mi ò fẹ́ràn oòrùn. Àga to jọ́ tí oòrùn bá mú dáadáa, mi ò ní fẹ́ rà á.

Kò sí ìgbà tí mi ò kí lo foonu mi ní ojo jumọ̀ o. Ojo Jumọ̀ ní gbogbo ìgbà ni màá lo fọ́ọ̀mù mi nítorí pé gbogbo ǹkan tí mò ń ṣe ori fọ́ọ̀mù mi ni. Òun ni mò fi ń pè, òun ni mò fi ń text, òun ni mò fi ń ṣe kára kata. Gbogbo ǹkan tí mò ń ṣe pátápátá ori fọ́ọ̀mù mi ni mo ti máa ń ṣe. Ṣugbòn fọ́ọ̀mù mi máa wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ní kọ̀mpútà, kọ̀mpútà mo sì máa lò fún ṣe iṣẹ́. Iṣẹ́ bí editing, kí a máa fi send mail, kí a máa receive mail. Ǹkan orisiriu nimáa fi kọ̀mpútà ṣe, torí pé ó ṣì ṣe pàtàkì láti ṣe ní ojoojúmọ́

Bí mo bá ń lo lójúmọ́ máa wọ bíi seven to ten litres máa ń lo lójúmọ́ torí mo jẹ́ ẹnìkan tí rẹ pé mo fẹ́ràn láti máa mu omi. Èmi máa ń mu omi lóorekéòre torí pé omi dára rárá. Ẹni bá máa mu omi dáadáa, ó máa ń ti gbogbo àléébù. Ohunkóhùn tí ó bá dára rárá ó máa ń ti síta. Tori ẹ ni mó ṣe máa ń mu omi dáadáa.

Ìgbà tí bá ń sùn, ó ní láti ṣe pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe. Ìgbà mi tí iṣẹ́ bá pọ̀, mo lè sun àgọ́ kan òru, ìgbà mi àgọ́ méjì, àgọ́ mẹ́ta òru, ìgbà mi dẹ́kẹ̀ẹ̀rẹ́, ìjọ tí ó bá ṣiṣẹ́, mo lè sun làgọ́ mẹ́wàá àbá àgọ́ mọ́kànlá lóru. Kò si ìgbà tí mi ò kí ń sùn.

Mo máa ń gun ọkọ̀ akẹ́rù dáadáa, torí pé mi ò tíì ní ọkọ̀ titemi, mo máa ń gun akẹ́rù. Ìgbà tí mo gun ọkọ̀ akẹ́rù gbẹ̀yìn, bí i ọ̀sẹ̀ méjì tó kọjá, mo gùn gbẹ̀yìn. Torí mo ní iṣẹ́ tí mo fẹ́ lọ ṣe. Mo dẹ̀ fi ọkọ̀ náà mú fi ko ẹ̀rù lọ ṣe iṣẹ́ tí mo fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni, mo mọ bi won se tún àwọn nǹkan ṣe. Amo, gbogbo nǹkan kọ́ ni mo mọ bi won ṣé ń tún ṣe. Àwọn nǹkan bí i tó níí ṣe pẹ̀lú electricity, mo mọ bi won se tún ṣe. Àmọ́ tó bá jẹ́ àwọn nǹkan tó wà mechanical àbí mi o mọ bi won ṣé ń tún ṣe. Oni kaluku lo mo Ǹkan tó mọ bo n ṣé ń ṣe dáadáa.

Àìwà ìṣọ̀rọ̀ mi jẹ́ ìwà tí kò gba gidi, ìwà ìrẹ̀lẹ̀, ìwà ìṣòro torí wípé oníṣuru ni mí, mi ò kí ń fá gidi ṣe nǹkan kan. Ǹkan tí owo mi o baá tó mi ò kí n fi gongo fa, tí wọ́n bá bu iyọ̀ sí mi lẹ́nu, ibẹ̀ lọ máa do mi sí.

Ìsẹ́jú mẹ́wàá sí ìsẹ́jú ọgbọ̀n ni wọ́n máa ń gbà oníṣẹ́ pẹ̀lú bí iṣẹ́ bá ṣe pọ̀ lẹ́yìn tí iṣẹ́ ò bá pọ̀, ìsẹ́jú ọgbọ̀n ni máa lò. Àmọ́ tí iṣẹ́ bá pọ̀ gan, iṣẹ́ bá pọ̀ jù, ìsẹ́jú ọgbọ̀n ni, ìsẹ́jú mẹ́wàá, ẹ mọ̀ wípé a ti parí, a ti padà sí ẹnu iṣẹ́

Rárá o, mi ò mọ bó ṣe ń ṣe, àmọ́ mo mọ àwọn tó máa ń ṣe, wọn dẹ máa ṣe fún mi tí m bá nílò láti ṣe. Mo ní àwọn tó máa ń ṣe ní àyíká mi tí m bá nílò láti ṣe, wọn máa bá mi ṣe. Láì gbà gidi, àmọ́ èmí fúnra mi ò, mi ò mọ bó ṣe ń ṣe.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀. Torí ọkọ̀ òfurufú jẹ́ ọ̀kan lára àwọn ọkọ̀ tí ó yá jù láti gbé ènìyàn débi tí ń lọ kíákíá láì gbanilákòókò. Nítorí náà mo fẹ́ràn rẹ̀ dáadáa ni. Torí kò ń gbanilásíkò rárá.

Máa n fi fáìlì mi pamọ́ sórí cloud dáadáa. Nítorí pé cloud jẹ́ ibi tí o je pé ó wá save fún fáìlì. Ó de tun jẹ́ ibi tí o jẹ pé mo lè rí i mú ní gbogbo ìgbà tí n ba nílò láti lò ó mo mọ́ ibi tó wà. Kan de bẹ́ẹ̀ kí n mú ni kí n dè lò ó ni láì gbàṣìkọ̀ àti wàhálà.

Gbogbo ẹ̀ ni máa ń wọ̀, àmọ́ irú tí mo fẹ́ràn jù ni irú tí kò bá le ju, tí ò bá yí ju. To je pé tí bá wọ̀ kò ní máa ta mí. Irú ẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ̀. Ó lè ní ẹni colour, ó lè ní ẹni shape àmọ́ tí ó bá ti rọ̀, tí kò ní máa ta mi lára tí bá wọ̀. Irú ẹ̀ ni mo fẹ́ràn láti máa lò.

Bẹ́ẹ̀ ni, máa ṣe ìgbéjáde níbi iṣẹ́ dáadáa. Ó wà lára ǹkan tí ó yẹ ká máa ṣe níbi iṣẹ́, ó dẹwà lára òfin wa láti máa ṣe, èmi máa ń ṣe dáadáa, dáadáa, dáadáa. Gbogbo wa ní ibi iṣẹ́ tí mo wà, gbogbo wa la máa ń ṣe. Rí pé kò lòdì sí òfin iṣẹ́ wa. Ó dẹ yẹ ká máa ṣe.

Ojojumọ ni màá n kọ nǹkan tuntun níbi iṣẹ́ mi. Nítorí iṣẹ́ ti mò ń ṣe, ojoojumọ ni èèyàn tuntun máa ń wà. Gbo awọn gbogbo wọn dẹ ní nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n nílẹ̀ mí tọ fé ṣe, tọ fé ní. Nítorí ẹ, ojoojumọ ni màá ń kọ nǹkan tuntun níbi iṣẹ́, ojoojumọ.

Akoko to bá wù mí ni máa fi sí i. Mi ò ní àkókò kan pàtó tí mo máa fi sí i. Tori bí o bá ṣe wà, ni má ṣeé fun. Bo ba ṣe wà ni má ṣeé fun. Mi ò ní àkókò kan pàtó tí mo fi sí i. Akoko, akoko tó bá wà, bẹ́ẹ̀ ni màá ṣe é lò.